Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú owó? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Nígbà tí mo lọ sí skool, owó náà ni mo like fi kọ̀wé. Mo máa ń kọ̀wé, mo lọ sí, nígbà tí mo lọ sí primary school, owó ni mo sọ school fees mi. Daddi mi ni ó bá mi san. Secondary school náà, daddi mi ló bá mi san Umm, umm, JS one, JS two, JS three, JS four, JS five, JS six, yeah, JS six, SS one, SS two, SS three. Ó dá mi san owó fi kọ̀wé ni. Mo dè máa ṣe umm, test tí bá ti, tí bá ti kọ̀wé tán, màá ṣe test. Àti umm, máa fi, ó máa san owó fún ẹni tó kọ́ mi ní ìwé. So tí bá ti wá dé, tí bá ti wá dé ní irolẹ, wọ́n á máa, wọ́n á kawe, wọ́n á máa ń kawe mi gan. Mummi mi máa ń dùn, daddi mi náà máa ń dùn, ti n báa kawe. So mo máa ń kawe gidi gan. Mo dè máa lọ sí skool náà, màá lọ kawe níbẹ̀. Oríṣiríṣi ìwé ni mo máa ń ka ní skool. Mo máa ń kawe ní skool, mo máa ń kawe ní ibi iṣẹ́, mo máa ń kawe ní-- tí bá ti lọ sí ọ̀dọ̀ aunti mi, màá kawe náà. Gẹ́gẹ́ bí mummu mi sọ pé ìwé ni a fi ń dẹni gíga, so mo máa ń kawe gan. So bẹ́ẹ̀ ni mo máa ń kawe pẹ̀lú kawé. Mo máa ń kọ̀wé pẹ̀lú owó. So bẹ́ẹ̀ ni, láti kékere ni mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Mummi mi náà, mummi mi náà nígbá ti, bá ti kọ̀wé tán, ó máa fún mi, ó máa fún mi lówó. Ó máa sọ pé "inú mi yóò pé o kawe". Mo ní èṣe má, èṣe ma. But daddi mi náà máa ń fún mi lówó tí bá ti kawe, bá ti kọ̀wé. So mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Daddu mi náà, ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n mi, nígbà tí mo wá, ó máa fún mi lówó tí o bá si kọ̀wé. So mo máa ń fún wọn, mo máa fún ọ̀rẹ́ mi lówó náà láti fi kọ̀wé. Wọ́n á fi pé olówó. So mo máa lọ sí ilé ìbí gíga, màá lọ kawe níbẹ̀. So that, mo lè jáde ní àkókò. So tí bá ti wá dé láti kọ̀wé, màá wá fi ìwé mi sínú umm, umm, báàgì mi. So má máa ka kọ̀wé, kọ̀wé kọ. Mo máa ń kọ̀wé ṣá, mo máa ń kọ̀wé dáadáa, dáadáa. Mo máa ń kọ̀wé. Mo dè máa n lọ sí umm, ìrìnàjò, máa lọ sí, máa lọ, máa lọ sáyéǹsì, bí mo ṣe máa kọ́. Màá lọ kọ́. Mummi mi áà kọ́ mi, aunti mi áà kọ́ mi. Aunti mi máa ń kọ́ mi, ah, aunti mi o try funmi gan ni. Ó try fun mi gan ni. Ó máa ń kọ́, ó máa, ó máa jẹ́ kí kọ̀wé dáadáa. Mo lè, mo dè dúpẹ́ lọ́wọ́ wọn toripé àwọn ló jẹ́ kí màá kọ̀wé. Bẹ́ẹ̀ ni, so ma n máa ń kọ̀wé pẹ̀lú owó. Mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Mo máa ń kọ̀wé, ti ni bá ti kọ̀wé tán, nigbati mo dé ilé ìwe giga, tin bati kọ̀wé tán, màá sẹ̀nd ẹ̀ sí daddy mi, màá sẹ̀nd e sí mummy mi, màá sẹ̀nd ẹ̀ sí àwọn ẹ̀gbọ́n mi náà. Ínú wọ́n á dùn, wọ́n á sọ pé "ah! Tori o jẹ́ kí inú wa dùn, àwọn ọmọ náà, wọ́n máa jẹ́ kí inú ẹ dùn". Máa sọ pe àmín Jésù. So mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Ẹ ṣe gan tẹ fi bèrè. Mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Mo dè máa n ṣe, tí bá ti kọ̀wé tán, mo máa wá sí ilé ní àkókò. Màá wá sí ilé. Ti n bá ti wá sí ilé tán, má mu iwe mí, màá bẹ̀rẹ̀ sí í ka so that Mi ò nílé, mi ò ní, mo fẹ́ fail ti n bá ti ń kọ exam. So mo máa ń kọ̀wé pẹ̀lú owó.

Ṣé o máa ń mú òògùn lójoojúmọ́? Mi ò kí ń mu òògùn o. Mi ò ti like máa ń mu òògùn ráá, but tí dókítà bá ti po òògùn fún mi, bó yá ti bá ní, ah, ojú tí, ojú ń bá dú mi, ó máa sọ pé kí n ra òògùn tó máa fi fi, liquid tó máa fi so ojú yẹn, màá fi síbẹ̀. Ọ̀ tí bá ní, tí bá ń wúkọ́, màá lọ ra òògùn ikọ́, màá mú. So nígbà mi, mo máa ń mú òògùn. Ìgbà mí dẹ̀ wá, mi ò kí ń mú. So bẹ́ẹ̀ yẹn ni ó ṣe máa ń rí. Mo dẹ̀ máa, ah, ẹ̀gbọ́n mi nọ̀, ìgbà mí, ó máa ń mu òògùn, but kò ń ṣe lójoojúmọ́ o. Daddy mi nọ́ máa ń mu òògùn, to bá, but kò ń ṣe lójoojúmọ́. La máa mú. Àwọn àbúrò mi náà, Ọlọ́run máa jẹ kí a, ká yí, eh, ká máa mú òògùn lójoojúmọ́. Mo kọ fún wa ẹlẹdàá wá kọ, íṣẹ dà wá kọ, bí wá kọ. A ní rògùn tí a máa fi, a ní, a ní rògùn tí a máa fi máa mú òògùn lójoojúmọ́. A ní ròògùn ẹ̀ lóukọ Jesu. So, a kì í mu òògùn lójoojúmọ́, but ìgbà mí tí màá ń wúkọ́, màá lọ ra òògùn ikọ́, màá mú. Ẹ̀gbọ́n mi lọ́ máa ń wúkọ́, màá lọ ra òògùn ikọ́, màá mú. So bẹ́ẹ̀ ni. But a kì í mú òògùn ikọ́. Ah, a kì í mú. Rárá àti rárá. Ṣé o máa ń mu òògùn, òògùn lójoojúmọ́? Kì í mu òògùn lójoojúmọ́ o. Kì í mu òògùn lójoojúmọ́ ráá ráá. A kò máa mú. Tí ara wa ò bá ti yá, a máa bá dókítà wa sọ̀rọ̀. Ó máa béèrè pé báwo lo ṣe ń ṣe ẹ́? Báwo lo ṣe feel? A máa sọ fún dókítà. So dókítà, ó máa wá, tó bá ti wá describe òògùn fún wa, a máa lọ ra ní ilé tó ti máa ń tó òògùn, a máa mú. But tí dókítà ò bá ti sọ pé ka ṣe, a kì í mú o. So a kì í mu òògùn lójoojúmọ́. So a máa ń lọ ra, tó bá ti wá ra, bá ti wá dé, a máa mú. Ara wa a ó dẹ̀ máa yá kíákíákíá. But tí dókítà ò bá ti sọ pé ka mú, a kì í mú o. So kò ń ṣe lójoojúmọ́ la máa ń mú òògùn. Kò ń ṣe lójoojúmọ́ rá ráá. Bí a bá díẹ̀díẹ̀, wàá mú díẹ̀díẹ̀, tíntíní mo màá mú. So a ṣe máa ṣe òògùn wáa nìyẹn. Kò sí ń ṣe, a kì í fi bẹ́ẹ̀ mú òògùn bẹ́ẹ̀ yẹn lọ sí tì. Kò máa ṣa, a kò máa tíntíní a máa mú. So tó bá ti wá mú tán, màá lọ wẹ̀. Màá sùn sórí bed, màá fi aṣọ, màá fi bóra. Tó bá ti wá bóra, màá fa abẹ́rẹ́, màá, màá jẹun. Bá ti wá jẹun, màá mọ̀ pé yes, mo ti ń ṣiṣẹ́. Bá ti wá jẹun, màá lọ bá dókítà bái bái, mo ṣe ń feel. Bye bye, mo ṣe ń feel. So màá sọ pé okay, àrá ẹ, o máa yá. Màá gbàdúrà. Kíni ó ṣẹlẹ̀ bá dókítà? Mo máa sọ fún Ọlọ́run pé orun wá, maà gbà mi, mo rí ṣó nípa tara, ni pa tẹ̀mí. Mo rí rògùn àìsàn mi àti ọkọ mi àti ọmọ mi àti ilé mi. A ní òògùn àìsàn. Olúwa dẹ̀ n gbọàdúrà. Àdúrà ló ń gbà kí n ṣe àgbà. So màá mú fún mi lóko, màá sọ pé Olúwa fún mi lókun àtàgbàrà. Ọlọ́run máa jẹ kí n sì kí. So kò ń ṣe ójoojúmọ́ la máa ń mú òògùn. Ah, kò ń ṣe lójoojúmọ́ la máa ń mú òògùn.

Àkókò mélòó lo máa ń sùn? Ah, koó ṣe àkókò púpọ̀ náà, àkókò, ehn, máàrún. Ti bá ti sùn, lo san mi ò kí n tètè sùn lálẹ́. So bẹ́ẹ̀ ni mo ní, bá ti dé láti ibi tí ó ti bá ti dé láti ibi iṣẹ́ máa lọ sùn, yes, màá sùn fún two hours. Ti bá ti wá sùn tán, màá jí nítorí pé kò sí, kò dá kí nílẹ̀ Yorùbá ká máa sùn alẹ́, ká máa sùn alẹ́ so. Màá tí wàá sùn, to ba wàá tí wa di ijọ́ kejì, màá sùn fún àkókò boya bii ẹhn, márùn-ún maásùn. Òjoojúmọ́ mi ò kí n sùn, mi ò kí n fi bẹ́ẹ̀ sùn kí àkókò púpọ̀ náà. Gẹ́gẹ́ bí tí mo gbọdọ̀, bí màá, láti máa kọ ilẹ̀kùn láwọ̀ ká ìbàdúrà. So mi ò kí, mi ò kí n sùn, mi ò kí n sùn lọ títí bẹ́yen. So tí bá ti wá sùn tán, màá wa jẹun. Ti n bá ti wá ji, màá jẹun, màá lọ sùn pada. Bá ti yá, màá sùn pada. So mi ò kí n, mi ò kí n sùn, sùn bẹ́ẹ̀ yẹn lọ títí bẹ́yẹn. So ẹ̀ ṣe gan tẹ́ fi n beere Àkókò, àkókò díẹ̀ máa ń sùn, but tó bá ti dá alẹ́, mhm, mo máa ń sùn fún bí, boya bí, ehn, mẹ́wàá. Màá sùn, bá ti wá sùn tán, mo máa, mo máa lá àlá. Àlá oríṣiríṣi. Àlá tí mo lá làná, mo lálá pé, ah, inu wa ń dùn, àṣe pàrty oríṣiríṣi, à dáná oríṣiríṣi, gbogbo èèyàn ń wá. So nínú àlá yẹn ni o, gbogbo èèyàn ń wá, inu wa ń dùn, owó wá rẹpẹtẹ́. Mo ní, ah, nígbà tí mo ni mo ní, ah, àlá yìí mọ̀ tí ń lá, mo máa gbàdura pè. Olúwa o. Àlá rere, rẹ yi jẹ́ kó ṣe, àlá ibi, iran ibi kò ma ṣe. So bí mo ṣe máa ń ṣe ni bọ́ọ̀sì. Mẹ́lòó, àkókò mẹ́lòó ni mo máa ń sùn? Mo kí ń sùn bẹ́ẹ̀ sùn lọtítí bẹ́ẹ̀ yẹn. Mo máa ń sùn ní alẹ́ ṣá. Màá jí ní àárọ̀, daddy màá wa jí mi ní àárọ̀ káṣe, a màá wa lu ago. A màá fi ṣe prayer. So bẹ́yẹn ni mo ṣe máa ń ṣe. Mo fi, fi bẹ́ẹ̀ sùn lọtítí bẹ́ẹ̀ yẹn. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Mo dẹ̀ fẹ́ran orun. Mo fẹ́ran orun, o máa jẹ́ kí ọkan mi bálẹ. Torí o máa n jẹ́ kí, ah, mo ní pé, ah, ara mi a rest. So bẹ́ẹ̀ ni, but mi o kí ń sùn. Hmm, àkókò mẹ́lòó ni mo máa ń sùn? Lá, tó bá ti, àárọ̀ mi ò kí ń sùn láarọ bẹeyẹn but unless tí bá ti ma lẹ́. But ti n ba wà nile, àárọ̀ màá sùn bóyá bí two hours. Ọ̀sán màá sùn bóyá bí two, one hour or two hours. Alẹ́ màá sùn bóyá bí, hmm, twelve to, ehn, seven. Ọjọ́, kí í, ọjọ́ kẹsàn-án, ago kẹsàn-án, ago méje màá jí. Màá wá ní, so àkókò mẹ́lòó ni mo máa ń sùn? Mi ò kí ń sùn fún àkókò púpọ̀ bẹ́ẹ̀ yẹn. So àkókò mẹ́sàn-án, mẹ́sàn-án ní ojoojúmọ́ ni mo máa ń sùn. Àkókò mẹ́lòó ni mo máa ń sùn? Akoko mesan-an ni ojoojumọ ni mo ma n sun Àkókò mẹ́sàn-án ní ojoojúmọ́ ni mo máa sùn.

Nígbà wo ni o kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ ẹ? Mo kẹ́yìn pàdé wọn nígbà ọdún, ọdún iléyá. Mo dẹ̀ kẹ́yìn pàdé wọn nígbà ọdún Christmas náà, kérésìmesì. Inú wá dùn dé pé a máa ń jọ ń ṣe eré pàpọ́ nígbà táwa ọ̀rẹ́ tí, a jọ ta wọ́n, a jọ lọ sí school papọ̀, orẹ́ ta jọ lọ sí church gba tá wá ń kékeré. Inú wá dùn pé a ríra wa, so ayọ̀ wa dè kún, so a máa, a máa jọ wá, a máa sọ̀rọ̀ nípa ayé, bí ayé wa ṣé rí, bí gbogbo ẹ̀. Wọn sọ pé àtẹ́ ẹ o ti di big girl, o ti di big girl. Moni ní a àbí bẹ́, bẹ́ẹ̀ni mo ti di big girl. Ooga á o ti rọ̀bọ. Èyan wọ́n ó sọ pé ìlẹ̀ pa a ṣa n dí, le paa ṣa n dí. Ó ní ọ̀rẹ́ mi kan bayi lepaa ṣa, ó ní ìlepaa ṣa n dí. Ẹ̀mí ò orọ̀bọ ními, so tí a bá ti wá ń jáde, wẹ́ẹ́ wọn á sọ pé a ṣe mọ́mi ẹ niyan, mọ́mi ẹ niyen ẹ ṣe dá mọ́ ni. Mi ò kí ṣe mọ́mi ẹ o, mi ò kí, wọn máa ń pe ẹ̀gbọ́n ẹ, ẹ̀gbọ́n ni mo jẹ́ sí mo ní no, ọ̀rẹ́ ni. Ṣé pé ó wà lé, ó ní, ó ní stature kékeré, kékeré báyìí. So bẹ́ẹ̀ ni, mo ti kẹ́yìn pàdé wọn ní ọdún iléyá, kérésìmesì. Tí a bá ti ṣe Easter náà, a máa jọ paàdé. So ṣe máa ń ṣe níyen, bí a ti ṣe Easter, a máa jọ pàdé. A máa ṣe, so bẹ́ẹ̀ ni. Mo ti, ohun tí mo fẹ́ sọ ni yẹn. Ó ní orọ kan, ẹ jẹ́ kí fún yín ní story kan. Nígbà tí a wà ní school, ó ní ọ̀rẹ́ kan báyìí. Wípé bí mo ṣẹ̀ṣẹ̀ dé school yẹn, ó like mi gan. Ṣé e mọ̀ pé àwọn obìnrin, wọ́n máa ní, aaah mm, eeẹmmm, wọ́n máa ní, wọ́n máa, wọ́n máa sọ̀rọ̀ gan. So wọ́n máa sọ pé ah, ó ń gbá ẹni, má ba ṣe eré, ó kàn fẹ́ máa gbowó ẹ ni kò like ẹ. Wọn sọ tọ́ ọ but fún èmi kò ń ṣe, kò ṣe mi ò ti mi ò gọ̀. Mo mọ̀ pé wà ó wó, ní ò fi ń bá mi ṣeré but ko kò fi bẹ́ẹ̀ kip fún mi tó pé kò ní mí lára rárá. Kò dẹ́ n se pé mo máa fi gbogbo owó mi, máa fi fún gbogbo owó mi. Mo ko máa ń fún ní nkan, tí bá ti ní, màá fún. Ó dẹ̀ like mi. Ọjọ́ kan wá, mo sọ fún ara mi pé tí àwọn oọ̀rẹ́ e bá fẹ́ like mi, kọ like mi. Kí màá kọ́, máa ma fi tó ri pé mò ń fún wọn lówó, kọ́ fi má like mi. Mi ò like wíwí kò bẹ́ẹ̀ tó. Kọ like mi tó bá la, àwọn ẹni tó máa like mi naturally pé kò need láti fi anything tí fi please ẹ, o fi fún kí ó tó like mi. So ó dẹ́ like àwọn ọ̀rẹ́ mi gan. Mo like wọn gan. Wọ́n wà, wọ́n wúlò gan, wọ́n wúlò gan gbogbo wa. Ṣé ẹ dà tí pé olúwa bá fi àánú, máa ṣàánú fún wa, ká máa fi gbogbo wa, ká máa fi gòkè olúwa a ràn waa lọ́wọ́ ṣàánú fún wa. So bẹ́ẹ̀ yẹn ló, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni ó ṣe rí o. Olúwa a ṣàánú fún wa, wọ́n máa rọwa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀rẹ́ mi, nígbà tí mo kẹ́yìn pàdé wọn, ọ̀rẹ́ mi ní ọjọ́ ọdún, a jọ wá ṣe, a máa ṣe anko, a máa wọ aṣọ papọ̀, a wọ aṣọ kan náà papọ̀. Bí a bá ti wá wọ aṣọ papọ̀, a máa lọ ya picture, a máa post e lórí Facebook or WhatsApp. Gbogbo àwọn èèyàn máa fẹ́ máa comment, wọ́n máa sọ oríṣiríṣi fún wa. So mo kí àwọn ọ̀rẹ́ mi ní ìjọ ọdún, ẹ ṣe gan.

Ṣé o ní ẹranko, ẹranko tó ń sín? Bẹ́ẹ̀ ni, mo ní ẹranko tí mò ń sín. Mo ń sín ajá, mo ń sín àwọn adìẹ, a máa ń fi wọn sínú ilé wọn, màra ounjẹ adìẹ fún wọn. Wọ́n de máa ń yàgbẹ́ gan-an, màá pe àwọn toma bawon nu igbe won. Ajá náà, màá fún un ni oúnjẹ, a máa fi sínú cage táa máa fi ṣíṣí. So, a máa fún adìẹ náà, wọ́n a máa lé ẹyin, ẹyin yẹn ni a máa ta ṣe, máa fi sínú ọjà máa ta. Bẹ́ẹ̀ ni, a máa lé, a máa sin, a ní ẹranko tań sin. Ajá, ẹyẹ, adìẹ adìẹ a máa sin. Ódá wà. So far, um, mo máa ṣè jẹ ajá yẹn dé, mo máa, mo máa, wọ́n máa, wọ́n máa pariwo ní alẹ́. Ọlọ́gbọ́ máa ń ri kàn mio mo nkan ton rí o but. Ọ̀rẹ́ mi sọ pé wo máa ń ri kàn ní ẹranko tó ń rí, sọ bẹ́ẹ̀ ni. Mo máa sin ẹranko. Tí wọ́n bá ti lọ sí ilé ọ̀rẹ́ mi náà, a máa sin ẹranko níbẹ̀. Ọ̀jẹ̀ ní ajá, ó ní, won ní ajá kékeré, ó ní ajá ńlá. Ilé grandma mi náà, ajá yẹn màá máa ṣe pẹ̀lú àwọn ọmọ, àwọn màmá, gbogbo àwọn màmá jẹ, àwọn màmá sáré. Máa lé wọ, máa sáré. Mo jẹ, mo jẹ fi bẹ́ẹ̀, màá lọ sí, mo jẹ fi bẹ́ẹ̀ like kí màá lọ sí ilé grandma mi torí pé mi ò like, mi ò like máa sin ẹranko, àìní ọ̀sìn. But àwọn ẹ̀gbọ́n mi máa ń sin. Ẹ̀gbọ́n mi ọkọ wọn sẹ̀f, tí wọ́n bá ti lọ sí ilé wọn, wọ́n ní ní ilé wọn, màá sin ẹranko níbẹ̀. Ilé grandma mi náà, a máa sin ẹranko níbẹ̀. Um, ilé mummy mi ni mo máa, mi ò mọ̀, mi ò ṣe, màmá mi ò like kí n máa sin, máa sin ẹranko. Daddy mi náà ò like, èmi náà ò like. Mo lè sọ fún ọkọ mi pé, tí a bá ti kọ́lé, mi ò fẹ́ sin ẹranko. Grandma mi máa ń sin ẹranko. Ẹ̀gbọ́n mi náà máa ń sin ẹranko. Ọkọ wọn máa ń sin ẹranko. Ajá, tí wọ́n bá ti wá, tí wọ́n bá ti jẹ ohun tó ti o le jẹ tán, a máa lọ fún ajá yẹn, ó máa jẹ. Tí wọ́n bá ti wá jẹ tán, o máa ń jẹun rush rush, ó má ń jẹ jẹ́jẹ́jẹ́. Tí wọ́n bá ti fẹ́ bímọ, a máa lọ fi, wọ́n máa lọ bímọ. Wọn máa bímọ oríṣiríṣi ajá wọ́n máa bí. Ade máa ń fún un ní òògùn. Tí o bá ti lóyún, a máa ń fún un ní, a máa ń fi, a máa lọ fún ọ́ fi sí dókítà, ó máa bí ọmọ. Tí adìẹ náà bá ti, ó máa ń wú, a máa ń fún un lóúnjẹ, kí ó lè máa wú, kí ó lè máa produce ẹyin oríṣiríṣi. So that, grandma mi wọ́n máa wa fi sínú ṣọ́bu wa máa ta. So bẹ́ẹ̀ ni a se máa ń ṣe. Máa fi ẹranko oríṣiríṣi, oríṣiríṣi, oríṣiríṣi ẹranko ni a máa, ni a máa ń sin. But adìẹ nìkan àti ajá nìkan ni grandma àti ẹ̀gbọ́n mi máa ń sin. Tí a bá ti lọ sí zoo, màá rí oríṣiríṣi ẹranko níbẹ̀, oríṣiríṣi ẹranko ní zoo.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Hm mo máa ń rí dájú pé ọjà mi dára toripé mo máa n fi gbogbo nǹkan máa, máa ti ṣètò nǹkan tí màá ṣe ní ení, màá ti ṣètò nǹkan tí màá ṣe lọ́la, màá ti ṣètò nǹkan tí màá ṣe ní ọ̀túnla. So tí àwọn customer mi bá wá, wón máa ra, màá ti lọ ra já ní ọjà. Ti n bá ti wá dé, màá pe àwọn customer mi tó ti máa book down, a máa lọ, a máa lọ. So á ti máa book wọ́n sílẹ̀. Wọ́n jọ, a máa lọ ra, a máa lọ ra. So tí wọ́n bá ti wá ṣètan, a máa wá, máa wa, ọjà mi máa wa pọ̀ repẹtẹ́, wọ́n máa ń polówó ọjà mi ná. Mo ní à, mo ń ta nkan báyi, mo ń ta nkan báyi o, wà á bá mi rà. So wọ́n máa ń polówó ọjà mi. Ti bá lọ sí, lọ sí ọjà máa polówó ẹ̀. Tí bá ti lọ sí ọjà kejì náà, máa polówó ọjà mi. Wọ́n máa ń polówó ọjà mi fún àwọn oríṣìíríṣìí èèyàn. Wọ́n á polówó ọjà mi fún, ah, béenì wọ́n á polówó ọjà mi dáadáa, dáadáa. Mo ní ago tí màá ń lo tún ọjà mi, máṣe pé óyá oya bá wa ra ojá o, á wá maa je isu. Ọjà mi máa ń dára dáadáa. Màá make sure pé ọjà mi dára. Màá dẹ gbádúrà fún Ọlọ́run pé kó máa bùkún iṣẹ́ ọwọ́ mi, bùkún iṣẹ́ yìí, bùkún iṣẹ́ ọjà yìí. Olúwa má, ọlọ́run máa bùkún ẹ. Ó ti jẹ́ fún àwọn èèyàn tó bá bí mi ní question báyìí, mo ní Ọlọ́run ni mo ń ṣin, miò sìn anybody. Ọlọ́run mi kan ni mo ní. Òun ló máa ń kó mi lọ, ó jẹ́ kí ọjà mi kó dára dáadáa. So Ọlọ́run ni màá ń gbé ìgbé. Mo máa sọ fún wọn pé Ọlọ́run ni mo ń ṣe. Kó máa máa bí mi pé à, kí lo ń ṣin? Kí lo ń ṣin? So báwo ni ó ṣe máa ń dájú? Mo máa ń dájú pé à, ó wà dáadáa, dáadáa. Mo máa tú ọjà mi ṣe dáadáa. Láàárọ̀ tí a ti dé ṣọ́ọ̀bù, màá tú ṣe. Lọ́sàn-án, màá tún ṣe. Tí bá ti ń lọ ilé náà, tí bá ti ń close níbi iṣẹ́, màá tún ṣe ná. So bẹ́ẹ̀ ni mo máa ń tún ọjà mi ṣe dáadáa, dáadáa. Ti bá ti wá tún ṣe, àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí máa ra ọjà oríṣìíríṣìí. Màá ti bá wọn, màá ti máa pe wọ́n pé à, ọjà báyi báyi ló wà o. Ti ṣe ẹ wá ra ọjà báyi báyi. Torí pé mo ní àwọn customer ti máa ń pe lórí fóònù pé kó wá ra ọjà. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Ṣé ìwà oríṣìíríṣìí máa jẹ máa wà? Torí pé kí n tó kúrò nilé, mo ti gbádùra alrẹ̀ady wí pé Olúwa jẹ́ kí, jẹ́ kí ọjà mi dára. So bẹ́ẹ̀ ni mo ṣe máa, mo ṣe máa ṣe. Mo dẹ fẹ́ran ọjà mi dáadáa, dáadáa. Torí mo mọ pé quality ni mòn táa. Mi ò kí n cọ́py àwọn èèyàn rárá. Mo mọ̀ pé ohun tí mo ṣe ó wà dáadáa, dáadáa. So bẹ́ẹ̀ ni. Mi ò kí n, mi ò kí n ṣe nǹkan tí kò yẹ kí n ṣe. Láti dé ṣọ́ọ̀bù, mi ò kí n gba, mi ò kí n ṣe ṣòfò, mi ò kí n ṣe èké fún àwọn èèyàn. Màá joko ara mi jẹ́ẹjẹ́. Tí wọ́n bá ti wá tọ́ ọjà tán, màá gbálẹ̀ nínú ṣọ́ọ̀bù. Màá dẹ́ make sure pé ọjà mi wà dáadáa. Bí ẹ dé close, màá dẹ́ lọ sílé. Bati dé ílé, màá gbádùra àyè, màá sùn. Ọjọ́ kejì náà, màá lọ ta ọjà. So bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń dájú pé ọjà mi ó wà dáadáa, dáadáa. Ó wà dáadáa.

Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra nǹkan ní ọjà, ọjà. O ní womán kan tó máa ń bá, tó bá fẹ́ ra aṣọ, ó ní ibi tí mo máa ń ra nǹkan, ó ní ibi tí mo máa ń ra aṣọ, ó ní ibi tí mo máa ń ra bàtà, ó ní ibi tí mo máa ń ra bag, ó ní ibi tí mo máa ń ra makeup. Ó ní ibi oríṣìíríṣìí ibi tí mo máa ń ra nǹkan. Òkay je kí b bẹ̀rẹ̀ báyìí. Womáń tú bá, tí mo máa ń bá ra aṣọ, ọjà lówá, tí wá ti dojáa, màá gún òkè, máa lọ bá wọn, wọ́n máa ta aṣọ fún mi. Wọ́n ti mọ̀ pé aṣọ ni mo fẹ́ wá ra. Wọ́n ti máa ń mu oríṣìíríṣìí aṣọ, à dísaínì lè tí màá rà níjọ yẹn. So, màá rà. Tí n bá ti wá rà tán, màá lọ sí ibi tí wọ́n ti ń ta, ehm, bag. Màá lọ, màá lọ ra bag náà níbẹ̀. Mo máa lọ ra bag níbẹ̀. Mán yẹn ti mọ̀ pé tí bá dé báyí, wọ́n máa mú bag oríṣìíríṣìí wá, màá rà. O dẹ́ ní ibi tí mo máa ń ra bàtà. Oríṣìíríṣìí bàtà, kọ́nkọ́ ṣúù, gbogbo mo máa ń rà níbẹ̀. Kọ́ man yẹn like me, customer mi ni. Ó ti mọ̀ pé customer, mo, mo máa ń ra nǹkan dáadáa, mo máa ń ra nǹkan lówó ẹ dáadáa dáadáa. So, ó ti mọ̀ pé client, good, good customer ni mí. Customer dáadáa ni mo jẹ́. So, tí n bá ti wá rà, um, bàtà tán, màá de, tí bá ti wá lọ sí iṣále, màá ra ọ̀fadà. Then, ó ní woman tó máa ń bá ta ọ̀fadà ní ọjà. Bẹ́ẹ̀ ni mo máa ti ra nǹkan, mo máa ti ra ọ̀fadà. Màá ra ọ̀fadà, sàákì, ẹ́dọ̀, gbogbo ẹ ni máa rà síbẹ̀. Bi mo se máa ń ṣe níyen. Ó dẹ̀ ní, ibi, um, tí bá ti wá di, màá, màá fabárale jé ọ̀fadà mi. Bí ó ti máa rẹ́ mi, bẹ́ẹ̀ máa ti, màá ti máa ra ọ̀fadà gan tí bá ti dé ọjà. So tí bá ti wá délé, màá bẹ̀rẹ̀, ó ní supermarket tí wọ́n tá a máa ń lọ. Tí bá ti, bá délé, màá lọ, màá lọ wẹ̀. So tí bá ti wá wẹ̀ tán, màá mú àwọn, òkay, jẹ́ ká lọ sí supermarket. Ó ní supermarket màá ti lọ ra nǹkan. Nǹkan oríṣìíríṣìí ló máa ń ta bẹ́ẹ̀. Ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi. Lẹ́yìn pé kí le fẹ́ rà ní supermarket yìí? But. Igbà mí wọn máa tẹ̀lé mi, igbà mí èmi máa lọ, èmi máa lọ fún ara mi. So nǹkan oríṣìíríṣìí. Àwọn mi máa sọ bàtà, mo fẹ́ ra bàtà. Àwọn ọmọ mi máa sọ pé wọ́n fẹ́ ra aṣọ. Àwọn ọmọ mi máa sọ pé wọ́n fẹ́ ra kíìfùn wọ́n ní nǹkan. Àwọn mi máa kan, tẹ̀lé mi lọ ra. So màá lọ ra nǹkan oríṣìíríṣìí níbẹ̀. Oríṣìíríṣìí nǹkan ló máa ń ta níbẹ̀. Ó dẹ̀ ní ibi tí a máa ti lọ ra, um, ẹran lálẹ́, suya, ẹran tó ń di lálẹ́. Ó ní ódọ̀ mọ́la kan ibi ibẹ́yẹ̀n ni màá ti máa ra nǹkan. Tí màá ti máa ra nǹkan, tí màá jí, um, ẹran, ẹran yẹn dẹ́ẹ̀ dún gan. Tí bá ti jádé ló, ní supermarket, bá ti rí nǹkan tí a fẹ́ rà nínu supermarket yẹn tán, a máa lọ síbẹ̀, a máa lọ ra, um, ẹran dídín. Wọ́n ti máa din ẹran yẹn, o máa dún gan. So bẹ́yẹ̀n, bẹ́yẹ̀n, ibi tí a máa ti máa ń lọ ra ẹran nìyẹn. So tí a bá ti wá rẹ́, ra ẹran tán, a máa lọ sí, um, a máa lọ sí, a máa délé. Tí a bá ti wá délé, a máa, màá, bà, kí ló rà ọ́, kí ló rà, a máa ṣe ìtọ́jú ẹ. So ìjọ́ kejì a máa lọ sí ní ibi tó máa ti ń ta ẹran ata tí a máa fi ṣe oúnjẹ. Won máa ń pe ní, ó máa ń pè ní odò ẹran. A máa ra epo, a máa ra oróró, a máá ra iyọ̀, a máa ra magí. Oríṣìíríṣìí nǹkan la máa ń rà níbẹ̀. So tí bá ti, tí a bá ti wá ra tán, a màá ra, lọ ra ẹran, um, ẹ́dọ̀, sàákì tí a máa fi sínú oúnjẹ. A máa lọ rà. Tí a bá ti wá ra tán, a máa lọ ra gàárì naá, gàárì, ẹ̀wà, èlùbọ́, um, ṣemó. Oríṣìíríṣìí nǹkan ṣa, la máa ń rà níbẹ̀. So ibẹ̀yen ni a ti máa ń ra nǹkan. Mo ti, gbogbo ibi báyi tí mo bẹ̀rẹ̀ ń ṣe, tí mo sọ fún ẹ ń ṣe, gbogbo ibi báyi ní mo máa ti ń ra nǹkan, ẹ ṣe é gan. Ṣe é gan ni.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Tẹlifíṣàn, à, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn dáadáa dáadáa. Mo máa ń wo ètò Sky, Sky TV. Oríṣiríṣi nǹkan ni mo máa ń wò ní tẹlifíṣàn, ní tẹlifíṣàn, fíṣàn. Oríṣiríṣi nǹkan. A máa, a máa ń wo Yorùbá fíìmù náà. Òní Yorùbá fíìmù kan tí mo wò, ọkọ rẹ̀ ò jẹ́ kó, kò like kó máa, kó máa, ó máa ṣiṣẹ́. So, ó dẹ̀ like ìṣe, kí kó máa ṣiṣẹ́, kó máa ṣiṣẹ́, kó máa, ó like ìṣe, ó like kó máa ṣiṣẹ́, but ọkọ rẹ̀ ò like. So wọ́n máa ń jà, wọ́n máa ń jà gan. Wọ́n máa sọ pé, "À, kí ló dé tí o fẹ́ kí n ṣiṣẹ́? Èmi mọ̀ wá ìdí tí kò fẹ́ kí n ṣiṣẹ́ o. Mo fẹ́ ṣiṣẹ́ pé mi ọkọ máa fẹ́, mo rò kò, ó jọ pé òun kò fẹ́ máa dúró sílé." So wọ́n máa ń sá, wọ́n á ń jà. So ní ọjọ́ kan, ọkọ rẹ̀ wá pa ríwo mọ káye o gbọ́. Ó wá di pé ó wá, ó wá lù ú. So, ìgbàyẹn ni akọ ayẹyẹ ṣe bà lé. Bí yẹn wọlá ṣe pé ó máa fi lẹ̀, ó máa, ó wá fi lẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ń bẹ́ gẹ̀ẹ yẹ̀n. Ó ń bẹ́ gẹẹ yẹ̀n, bẹ́ gẹ̀ẹ yẹ̀n. Ó lọ bá family, ó lọ bá mọ́mì gẹ̀ẹ yẹ̀n, ó lọ bá dadii gẹẹ yẹ̀n. Ó lọ bẹ̀bẹ̀, wọ́n-ó dàá lohùn. Ó ní pé báwò lo ṣé máa na òbí mi. Ẹ̀ mọ̀ n pé kò da kan máa na òbí mi. Mo tì mọ̀ pé a ò tí tẹ́ bẹ̀yẹ́n. So ó sá bẹ̀ẹ̀, ó sá bẹ̀ẹ̀ pé a, ó ń tì yípadà. Óun ó ní ṣé bẹ́ẹ̀ mọ̀ ọ́n. Bayi bayi bayi bayi bayi bayi bayi. So nígbà tí ó ṣà ń bẹ́bẹ̀ kò ti, kò, kò, kò stop o ń bẹ́bẹ̀. Wọ́n máa ń wá lójojúmọ́ o máa ń bá, bá bẹ́bẹ̀. So ọjọ́ kan ṣá, kù díẹ̀ kó wá sọ pé óun máa forí ji. So ó tún wá, girl yẹn wá lọ sílé. So ní ọjọ́ kejì girl wá lọ síbi iṣẹ́. Ó wá sọ pé, "À, ṣé girl ṣì ń lọ síbi iṣẹ́ ni? Ṣé bí ó ti sọ pé kó, òun ò like kó máa lọ síbi iṣẹ́." Girl yẹn wá sọ pé, "À, mo rò bóyá ó ti sọ pé ó ti change. O ti wá bẹ́bẹ̀. Kí ló dé tó wá ń sọ pé kí n má ṣiṣẹ́ again? Pé à, mi ò fẹ́ rán ọ yẹn. That's why tí mo ti, mi ò fẹ́ fi wá sí bẹ́ẹ̀ ẹ́, forí ji ẹ tẹ́lẹ̀." Ọ tún wa bẹ̀rẹ̀, wọ́n tún bẹ̀rẹ̀ sí ń jà. Pé ah! Girl sọ pé, "À, o ti sọ fẹ́ pé gbogbo everything tó, tó need òun ti fún un. Kí ló dé tí ó ṣiṣẹ́ fún un?" Girl yẹn wá sọ pé, "À, kò ṣe pé mi kò sọ, kò sọ pé kò fún ni nǹkan kan. Òun kan fẹ́ ṣiṣẹ́, owó, owó ẹ̀, ó dẹ̀, ó kò like kó máa dúró síbi kan, kó máa jókòó sílé." So ó sá, ó sá bẹ̀rẹ̀ sí ń jà. So later again, wọ́n á lọ rí counselor. Tó máa, tó wọn tó máa dárí wọn pé, "À, bayi bayi bayi bayi ni kan máa ṣe ní ìgbésẹ̀ wọn so that wọn ní máa máa jà lójoojúmọ́." So ọkọ wá conclude, ìyàwó náà wá conclude pé, "À, bayi bayi ni máa ṣe, a ṣe máa ṣe o." Wọ́n sá yanjú ẹ̀ ṣà. Ọkọ náà, ọkọ náà, ọkọ bẹ́ ìyàwó, ìyàwó bẹ ọkọ pé bayi bayi bayi so wọ́n wá ṣe. Ìyàwó lọ ṣe ọkọ sá gbà pé ìyàwó kó máa ṣiṣẹ́ pọ̀. Kó máa fún ọkọ ẹ ni time ná. Ìyàwó náà wọ́n gbà pé ó máa fún, máa fún ọkọ anytime. Ṣùgbọ́n ṣe, bí wọ́n ṣe jà mọ́ ni o. Wọ́n á bí ọmọ, wọ́n á ṣe nǹkan oríṣiríṣi. Wọ́n máa, wọ́n á ṣe, wọ́n á, wọ́n á yọ. So, nǹkan tí mo wò ní tẹlifíṣàn nìyẹn. Ehn kan, mo dẹ̀ máa ń wo ǹkan ṣe, màá ń wo latest news tó ti jadé. Màá wò pé à, ní Nàìjíríà ṣe ń lọ yìí. Ṣé ó da àbí kò da? Màá máa wo ètò oríṣiríṣi. Tinubu máa wo, ètò àwọn orílẹ̀-èdè, lèdè, màá wò wọ́n. So, màá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní, ní ibi tí a, ní Nàìjíríà. So, wọ́n máa ń wo nǹkan ṣéṣíṣe. Àwọn, eh, àwọn ọmọ, eh, ọmọ mi náà wọ́n máa ń wo, wọ́n máa ń wo cartoon lórí tẹlifíṣàn. Oríṣiríṣi cartoon. Imii wọn dẹ̀ máa ń dùn. So a máa ń wo ètò dáadáa lórí tẹlifíṣàn. Ẹ ṣé gan.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Má kọ́ bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́. Ó yẹ kí ẹ bá wọn sọ̀rọ̀ tí ẹ bá ti lọ fún wọn ní nǹkan tí tó yẹ kí ẹ fún wọn. Mo lè máa fún wọn ni kí n bá wọn sọ̀rọ̀ lọ títí bẹ́ẹ̀. Ṣùgbọ́n máa yá àwọn mi máa gbàdúrà tí bá ti lọ pín nnkan fún wọn. Wọn máa máa sáre, máa le mọ́tó wà pé tí ń ṣo. Òyẹ kí n bá wọn sọ̀rọ̀, but bá ti bẹ́ bá wọn sọ̀rọ̀, màá sọ fún wọn pé ó yẹ. Màá sọ fún wọn pé kó paẹ́. Bá máa sọ fún wọn pé kó pín owó fún àwọn ọmọ. Màá sọ fún wọn pé yá ká ká. So, ọtí máa, oko tí máa yé wọn bẹ́ẹ̀ pẹ́ a. Mo ní mo sọ pé kó pe. So bẹ́ẹ̀ yen ni mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀. O ní, ama oríṣiríṣi àwọn oníbàárà Hausa wà, Yorùbá wà, Igbo wà. So, mo kí n bá wọn sọ̀rọ̀ lọ títí bẹ́ẹ̀ yen kí wọ́n máa lọ fún wọn. Ẹnikọ̀ọ̀, ìkọ̀ tó yẹ kí n fún wọn. So, màá maa lọlé. So, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe, mo ṣe máa ń ṣe fún wọn. Tí wọ́n bá ti wá dé ibi tí, tí wọ́n bá ti délé, màá wa lọ bá wọn, màá lọ, a máa ṣe, ẹ, ẹwà alásẹ̀pọ̀, ẹwà ìbejì. A máa lọ pín fún wọn. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. A máa lọ pín fún wọn, a máa gbadé. Wọ́n máa ń gbàdúrà fún wa, wọ́n máa sọ pé àmín, àmín, àmín. Bá ti gbàdúrà fún wa, wọ́n máa sọ pé àmín, àmín, àmín Jésù, àmín Jésù, àmín Jésù, àmín Jésù. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Ti wọ́n bá ti wá dé ibi tí, ibi ìkejì, a máa fún wọn ní tótó ẹni. Nkan tó yẹ kí a fún wọn ló. Ti a ba ti fún wọn tán, a máa, a máa lọ, a máa ra nǹkan oríṣiríṣi la máa fún wọn. Oríṣiríṣi a máa fún wọn. Ìgbà míì a máa fún wọn ní owó. Ìgbà míì a máa fún wọn ní oúnjẹ. Ìgbà míì a máa fún wọn ni eran Ìgbà míì máa ṣe àkàrà, máa dín àkàrà fún wọn. Ìgbà míì, moin-moin. Ìgbà míì, aṣọ. Ìgbà míì, bàtà. Oríṣiríṣi nǹkan la máa ń fún wọn ṣá. Ìgbà míì náà, èlùbọ́, a máa fi, a máa po àmàlà, a máa ṣe àmàlà fún wọn. Kí ó wá, kí ó gbona lọ lọ yi. Òyẹ, ọ wá wá, ọ bá wá wá wá. So, bọ̀. Mo lè máa lọ bá wọn, máa bá wọn sọ̀rọ̀ pé a kí ẹ lé yọ ẹbí ẹ lé bá ẹ bá ẹ máa ṣe ẹgbà ẹgbà ẹgbà. Wọ́n lè máa gbà, lè máa gbàdúrà fún wa. A lè máa sọ àmín. So bẹ́ẹ̀ ni a ṣe máa ń sọ bá àwọn oníbàárà sọ̀rọ̀. Ṣùgbọ́n òyẹ kí n bá wọn sọ̀rọ̀ lọ títí bẹ́ẹ̀ tó pé kò ní ìlànà tí n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, mo kò bá fún wọn ní nǹkan tí mo yẹ kí fún wọn kí n má jẹ lọ. Tí bá dé ẹni, màá sọ pé a, ówo pọ̀ lọ́wo mi o ni oun ní i ṣe. Màá de, màá dẹ́ máa lọ lé mi. So, bẹ́ẹ̀ yen ni mo ṣe máa ń ṣe. Tí n bá ti wá, tí n bá ti wá délé, màá gbàdúrà. Kátó lọ màá gbàdúrà sí ìjọ táa fẹ́ pé tí wọ́n bá ti délé iná, màá gbàdúrà sí i. So bẹ́ẹ̀ yen ni a ṣe máa ń ṣe tí bá ti padà náà, tí wọ́n bá ti ń bẹ̀rẹ̀ wa lọ́hùn-máa, màá gbàdúrà sí i. Ọ̀ pọ̀ oríṣiríṣi ní ọjà àwọn oníbàárà. Ọ̀ pọ̀ gan. Ọ̀ pọ̀ gan. Ọ̀ pọ̀ gan. Ẹ̀jẹ̀ a, a, ìbi adùra wa ni pé kí ìlú dà, tó dà kò ní sí àwọn ti oníbàárà tó pọ̀. Kí ayé àwọn ènìyàn lé dára. Ìmọ̀ ẹ̀ máa, ọ náà kó gbọ́ àdúrà wa. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Ẹ ṣé gan.

Kí ni ìgbádùn rẹ? Hmm. Ìgbádùn mi ni pé kí n jẹ́ èèyàn pàtàkì láàyè. Ki n sóríre, kí n tayọ. Kí nù mi dùn. Ìgbádùn mi náà ni pé kí àwọn ẹbí mi kí wọ́n dùn, kí a sóríre, kí a tayọ, ká lá àlàáfíà pípé àti òmìnira ayọ̀. Ìgbádùn mi ni pé kí máa yàn àwọn tí ké, àwọn tí mo like, tí mo fẹ́ ran kí wọ́n kó dùn, kí nù mi náà kó dùn. Kí, kí Ọlọ́run fi àwọn tí ó ti pẹ́ ní ògo, ó fi mí ká, máa fi owó jù mí. Ma gbé mi sókè. Ma gbé mi sókè lọ́, máa, kó má, kó máa mọ̀ wọ́n láti ṣàánú fún mi. Kó máa mọ̀ wọ́n láti ràn mí lọ́wọ́. Kí nìyẹn máa ra ǹkan oríṣìíríṣìí, oríṣìíríṣìí fún ara mi. Kí màá, kí ń lowo rẹpẹtẹ́. Kí n lola rẹpẹtẹ́. Kí n ní ibùkún rẹpẹtẹ́. Kí n ní àlàáfíà pípé. Kí màá ri àánú gbá. Kí màá ṣe ṣíṣàṣeyọrí. Gbogbo ǹkan máa, máa dá fún mi. Kí màá tayọ. Máa sóríye, sóríye láyé àwọn ẹgbẹ́ mi. Kí, kí oyún mi máa gòkè. Àdúrà mi nìyẹn. Ìgbádùn mi nìyẹn pé kó lọrun kú dáhùn sí àdúrà mi. Ó dá ẹ wá sí ìmúṣẹ. Kí n tayọ. Kí n jẹ́ èèyàn. Kí, kí bàbá mi kó jẹun omọ́. Kí n pẹ́ láàyè. Kí n pẹ́ láàyè nínú àlàáfíà pípé àti òmìnira ayọ̀. Kí n lọkọ, kí n lọ, kí màá ṣí ọkọ fẹ́. Kí màá ṣí ọkọ fẹ́. Kí n lọkọ alalu bari ká. Kí mi náà kí n jẹ́ ìyàwó alalubari ká. À, àm, kí, kí ọkọ bí kò lè feranmi mi gọ́n. Bí, bí, bí, bí kò máa ké mi bí eyin tí kò lè fọ̀. Kí n bí ọmọ. Kí gbogbo nǹkan wà ní tó ga ju, pẹ̀lú ìrọ̀-oòrùn fún mi. Kó máa le, mo fẹ́ kí gbogbo, mo fẹ́ kí ǹkan ó le rárá. Ìgbádùn mi nìyẹn. Ǹjẹ́ èèyàn tí ń lọ sí kí, kí wájú, wájú, wájú ni kí màá máa lọ. Kí màá di èrò ẹ̀yin. Ìgbádùn mi nìyẹn. Mo mọ̀ pé Olúwa á mú, á mú wá sí ìmúṣẹ. Ó máa dáhùn àdúrà mi. Mo ní wáyé aṣan. Mo ní wáyé òfò. Mo ní wáyé ìdámú. Mo ní wáyé kí lọ́kọ̀tọ̀ kí ó rìbí. Olúwa ti dáhùn sí àdúrà mi. A máa gbé láàlàáfíà pípé àti òmìnira ayọ̀. Àdúrà mi nìyẹn. Olúwa ti, Olúwa ti dáhùn sí àdúrà mi. Lẹ́yìn tí ó jẹ́ ṣé ń mú wá sí ìmúṣẹ. Olúwa o ṣe. Jésù o ṣe. Ẹ̀mi mimọ o ṣe o. Olúwa o ṣe o. Mo yin ọ lọ́go mo gbé ọ ga o. Mo yim ọ lọ́go o, bí tẹ́ sí mi dé, ẹ máa mọ̀ pé mo lè dé bẹ́rẹ̀ o. Mo wá yin Olúwa o. So, ìgbádùn mi ni kí n sún mọ́ Ọlọ́run, ya. Kí màá di, tí Ọlọ́run bá ti bless mi tán, kí màá, kí màá, kí màá wú, kí màá má, kí màá jìnnà sí wọn. Ìgbádùn mi nìyẹn pé kí n wo Bibéli dáadáa, kí n tẹ̀síwájú. Ìgbádùn mi nìyẹn. Olúwa o ṣe. Jésù o ṣe. Ẹ̀mú mọ o ṣe o. Mo yin ọ lọ́go o, mo gbé ọ ga. Bí tẹ́ sí mi dé. Olúwa o ṣe. Jésù o ṣe. Ẹ̀mú mọ. Ìgbádùn mi nìyẹn. Gbogbo ǹkan máa gba, máa, kí màá ṣe, kí ṣe, kí, kí n pẹ́ láàyè nínú àlàáfíà pípé àti òmìnira ayọ̀. Ìgbádùn mi nìyẹn. Ẹ ṣé gan.

Ṣé o ti ní, o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Mi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí o. Mi ò tí lè ẹni kan ṣe-- fáṣẹ, ehn, mo máa ń ṣe aṣọ máa rán ṣọ́ fún àwọn ènìyàn. So, ibi àwọn tí mo gba ṣiṣẹ́, wọ́n ti mọ̀ pé mo ti fún wọn ní ètò tó máa ṣe. Tọ́n bá ti wá, tí wọ́n bá ti wá tẹ̀lé ètò tó, tó yẹ kó ṣe, màá fún wọn ní quick notice pé, "à, bye bye o." Wọn máa n warn wọ́n. So, o, so far so good, mi ò tí lè ẹni kankan oní iṣẹ́ rí. Torí pé, ọ̀ kín, ọ̀ ti, kí tó bá yà s'iṣẹ́ sẹ́f, màá ti ń gbàdúrà pé, "Olúwa jẹ́ kí ẹni yín kódà o, kí máa, kó máa, kó máa, kó máa nimí lára, kó máa, kó máa jà mí ní olè." So, èmi ni máa, so mi ò kí n, mi ò tí lè ẹni kankan ní ibi iṣẹ́ rí. So, bẹ́ẹ̀ ni, mi ò tí lè ẹni kankan ní ibi iṣẹ́ rí. Mo lè máa, mo máa, máa ń lọ bá àwọn ènìyàn oríṣiríṣi ná. So, oríṣiríṣi ènìyàn ni mo ti pàdé níbi iṣẹ́ rí. So, mi ò tí lè ẹni kankan ní ibi iṣẹ́ rí. But òògá mi, ní ìgbà tí mò ń kọ́ iṣẹ́, òògá mi ti lè ẹni kan rí tẹ́lẹ̀, wípé ẹni yẹn jalè, ń jalè ó jí owó wọn ní ṣọ́ọ̀bù, ó máa ń jí owó wọn. Kò dẹ́ ṣe first time tó ti ṣe é ni ẹ́, ó ti máa ń ṣe é tipẹ́tipẹ́. So, ijó yẹn, òògá mi ṣà sọ́ pé, à, ówo yọ ní àkáùntì, òun yẹn tán ló ń yọ owó ní àkáùntì, tán ló ń yọ owó ní àkáùntì, wọ́n mọ ẹni yẹn. Wọ́n á máa pa rọ́ fún kọ́sítọ́mà. So, ọjọ́ kan, òògá mi máa ń ka pé, òun ló máa ń yọ owó yẹn. Wọ́n wá pariwo wípé, à, eh, ẹgba wá, ẹgbẹ́, ẹgba, ka gba, ka gba wọ́n wọ́n pé, bai bai ẹni, inú máa ń, òun ló máa, óruko ẹni yẹn ni ayọ̀ pé, ayọ̀ ló máa ń yọ owó. Òde máa paro fún kọ́sítọ́mà níjó kan. So, ijó yẹn, wọ́n sọ pé, kó máa ṣiṣẹ́ mọ́. Wọn wa lè kúrò. Gbogbo ènìyàn wọ́n á máa, wọ́n á ń wò. Wọ́n lè kúrò ṣá pé, kó má ṣe bá wọn ṣiṣẹ́ mọ́. Pé ọ̀ bínú, ọ̀ ṣé, ọ̀, ọ̀ ní, ọ̀ ní ṣe kankan fún ọ̀ nínà. Kọ́ kàn kúrò níbi iṣẹ́, kó má bá wọn ṣiṣẹ́ mọ́ tó pé, n, irú ẹ́ni bẹ́ẹ̀ yẹn kò gbọdọ̀ máa bá àwọn ènìyàn, ká àwọn ènìyàn mi, ènìyàn ṣiṣẹ́ o. So, o kì í kọ́tọ́ sọ fún ènìyàn. So, bẹ́ẹ̀ ni mo ṣe rí i sá. So, ìgbà tí, à, ìgbà tí mo wá gba ṣọ́ọ̀bù mi, ó ní yẹ́ o kó, ó ní, "Bobo kò bá ẹ. Wí pé o fẹ́ ṣiṣẹ́." Mo ní, "À, ṣe o mọ iṣẹ́ táa ń ṣe níbí?" Ó sọ pé, "Bẹ́ẹ̀ ni, ìwà ránwọ́ ṣọ." Mo ní, "Oké." Ẹ̀ wá, wá, ó wá, wọ́n á tẹ́stì e pẹ̀lú aṣọ. Mo á, mo á, mo á notice pé, kò mọ bó ṣe ẹ́ rán aṣọ. Mo á sọ fún un pé, "À, mi ò lè gba ẹ síbi iṣẹ́ ilé yìí tó pé, iṣẹ́ ilé a máa ránwọ́ ṣọ ni. Mi ò dè ṣure bóyá olè rọn aṣọ mo ti fún ẹ ní aṣọ kó rán nísinyi o ò bá mi rán." So, mo máa sọ pé, mi ò gba ṣùgbọ́n so far mi ò kí, mi ò tí lè ẹni kankan rí níbi iṣẹ́ rí pé, a kò má lọ. Mi ò tí ṣe rí. Mi ò tẹ́ kí i ṣe, mi ò kí, mi ò tí ṣe rí rárá pé, à, kò mọ̀ lọ ko má bá mi ṣiṣẹ́ mọ́. Mi ò ṣe rí. Àwọn ọmọ-ìṣẹ́ mi wọ́n máa ń gbọ́rọ́, wọ́n máa ń gbọ́ràn dáadáa, dáadáa. Mo dẹ̀ gbàdúrà pé, Olúwa máa bá mi, bá mi máa bunkún wọn bó ṣe. Àwọn, àwọn ọmọ-ìṣẹ́ tí wọ́n ná. Àdúrà mi ní pé, fún wọn pé, àwọn ọmọ-ìṣẹ́ tí wọ́n ná, wọ́n máa, kí wọ́n máa mọ̀ gbọ́rọ̀ si wọn lẹ́nu ná. Wọn ò ní fún wọn ní wàhálà, wọn ò ní fún ọ ní dàgbà. Pé pé, ayọ̀ mi kún fún àwọn ọmọ tó bá ń bá mi, àwọn ọmọ tó bá ń bá mi, tó bá mi ṣiṣẹ́. So, mi ò tí lè ẹni kankan rí kú oní iṣẹ́ rẹ́ rẹ́, ẹ ṣe gan.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí márùn wákàtí mẹ́sàn màá ń ṣiṣẹ́ lójoojúmọ́. Tí bá ti-- bí dádi mí bá ti kọn lẹ̀kun, ti bá ti jí bá yi máa gbádùrà ná. A máa ń ṣe àdúrà láàárọ̀, so tí bá ti wá gbádùrà tán, màá bọ́ sínú balùwẹ̀, màá wẹ̀. Màá wẹ̀, màá ṣọ́nra, màá wẹ̀ dáadáa pẹ̀lú kànkàn àti ọṣẹ. Màá fo ẹnu mi, láti wá fo ẹnu mi, màá fi, máa lọ lọ, màá lọ lọ aṣọ mi. Ti bá ti wá lọ aṣọ mi tán, mo máa wá. Màá lọ sí ibi iṣẹ́, màá ṣiṣẹ́. Ohun tí, ohun tó yẹ kí n ṣe màá ṣe. So tí ó bá ti wá di wákàtí márùn-ún, mo á, mo á lọ ra oúnjẹ tí màá jẹ, màá jẹ, màá tun padà, màá tun lọ ṣiṣẹ́. So tí bá ti wá di wákàtí èkejọ́, màá ti lọ ra oúnjẹ tí màá jẹ, màá jẹ. Bí bá ti di wákàtí mewá, màá wá, màá lọ ilé. So wákàtí mẹ́ẹ̀wá ni mo máa ń fi ṣiṣẹ́. Ti bá ti wá délé, màá wá, màá lọ wẹ̀, màá lọ fọn ẹnu, máa lo ṣe ohun tó yẹ kí n ṣe. So bẹ́ẹ̀ ni. Màá délé lọ, màá, màá prepare fun in AM, ọjọ́ ìkejì, ọjọ́ ìkejì, màá pepare fún ọjọ́ ìkejì so bí mo ṣe máa ń ṣe nìyẹn. So tí bá ti wá ṣe, bá ti wá ṣe tán, màá wá, wá, tí ó bá ti wá di ọjọ́ kejì náà, daddy mì wà kọn lẹ̀ kun, màá lọ ṣe prayer. Láti wá ṣe prayer tán, màá bọ́ sí balùwẹ̀ náà, màá wẹ̀ dáadáa pẹ̀lú kànkàn àti ọṣẹ. Màá wá lọ fọ ẹnu mi. Bí bá ti wá fọ ẹnu mi, màá lọ sí, màá lọ gbé omi kaná fún dàdi mi. Ọ̀, tí ótutú bá mú dáadáa, màá gbé omi kaná kí n fi wẹ̀ ẹ́ ná. Ó fi bẹ́ẹ̀ like omi tutu, kí ma fi omi gbígbóná wẹ̀ pé kó bá mi láàárọ̀. Bútí ó tó tú bá mú gan an, so màá lọ wẹ̀. Bí bá ti wá wẹ̀ tán, màá mú aṣọ mi, màá lọ, màá lọ lọo. Láti wá lọ, màá kọṣẹ́, màá, màá wọ, màá wọ ara mì nínú gíláàsì. Ti bá ti wá wọ àmì nínú gíláàsì, àìpẹ́ ẹ́ má rẹ wá gan an. Màá wọ shoe mi, màá wọ bàtà mi, màá wọ, màá gbé báàgì, mo máa lọ jẹun. Tibati wá jẹun tán, màá mú phone mi sínú báàgì mi àti gbogbo nǹkan tí màá nílò ní ibi iṣẹ́. Màá dáná ibi iṣẹ́ náà kí n tó lọ. Màá mú, màá mú oúnjẹ dání so tí bá ti wá lọ sí ibi iṣẹ́, wákàtí, màá ṣiṣẹ́ fún wákàtí márùn-ún. Màá ṣiṣẹ́, tí wá ti wá ṣiṣẹ́ fún wákàtí márùn-ún yẹn, màá lọ jẹun. Lẹ́yìn yẹn, màá lọ ṣiṣẹ́ wákàtí márùn-ún again. Ọ̀ jẹ́, lóòótọ́ wákàtí mẹ́ta, ó jẹ́ mẹ́jọ̀ bẹ́ẹ̀ yẹn. So màá lọ jẹun again. Màá lọ jẹun nǹkan tí màá, lọ ra nǹkan tí màá jẹ, or kín je oúnjẹ tí mo gbé wá. Iyen máa ti tutù so màá ti máa lọ ra nǹkan tí màá jẹ. So tí bá ti wá ra nǹkan tí màá jẹ, màá wá fi sínú, màá fi sínú, màá lọ sí ọ́fíìsì mi, màá lọ jẹ. Tibati wá jẹ, màá lọ, tí wá ti wá di wákàtí mẹ́sàn-án àbí mẹ́wàá, màá lọ ilé. So wákàtí mẹ́wàá ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́.

Ṣé o ti lu etí? Bẹ́ẹ̀ ni mo ti lu etí. Ijọ́ kan mo lu etí mi, etí méjì èjì mi. Óde máa ń sọ pé ẹni tó bá ti, ṣe ẹranù púpọ̀, tó bá ti ṣe etí fún ẹ ó máa, máa dùn ẹ́. Mo fi ìgbálẹ̀ síi torí pé mo sì wà ní ilé ìwé. Bọ̀dá mi dẹ̀ kọ̀ like ẹ́. Mo wá, ó wá sọ pé ká yọ. Mo ti, mo ti lu, mo ti lu. Torí láti, torí láti máa dé yẹn, ó jẹ́ ń dùn mí. Ó wá sọ pé kí n yọ. Ah, mo ní a yọ kẹ́, pé mi ò lè yọ ó. Ṣé a, ó ní kí, ó ní kí yọ pé báwo ni máṣe máa lu etí mi. So of course, bọ̀ọ́, ó ṣà, tó ṣà ń pariwo, ṣọ́ pa o mọ́ mi tó máa lọ yọ. Máa fi, eh, ẹ̀gbọ́n mi wá sọ pé kí n fi ẹ̀gbálẹ̀ síi so that tí bọ̀dá mi bá ti lọ, eh, máa fi, so that, eh, ìhò, ó ò lè ṣílé wa ń bẹ. So máa fi ìgbálẹ̀ síi. Ṣùgbọ́n bí láti ìgbà tí mo fi ìgbálẹ̀ yẹn sí i, à, ìgbálẹ̀ yẹn ń dùn mí gan an. Mo jẹ́ fi orí síi gbogbo ẹ. Kí máa fi máa ṣe tán. Ò kò díná. Mo kọ̀ yọ, kọ̀, kọ̀. Etí yẹn dẹ̀, ó close padà. So ìgbà kan báyìí again, lọ́jọ́ kan again, mo ti parí ilé ìwé, so mo máa lọ ṣe, màá lọ ṣe. So mo like yẹn gan an, yẹn o dùn, kò, kò fi bẹ́ẹ̀ dùn mí bẹ́ẹ̀. Bọ̀ tí bá tó fẹ́ ṣe ó dùn mí lọ́t, látọ̀ṣẹ́ tán ó dùn mí so. Mo máa wá sílé, mo máa lọ, mo rán fi rán àwọn ẹ̀gbọ́n mi. Wọ́n fún mi pé ó fine, ó fine dáadáa nínú mi dùn. So mo ti lu etí nígbà tí mo wà ní kéékèè. Mo ti lu etí nígbà tí mo wà, eh, mo ti dàgbà, bọ̀ọ́ níìsín mi ò lu etí mọ́. Mi ò fi bẹ́ẹ̀ like kí màá lu etí mọ́ bẹ́ẹ̀ níìsín. Mi ò kí ń lu etí mọ́. Ǹjẹ́ kí mo máa ń ṣe ni, màá fi, màá ti ra earring, màá fi sí ibi tí ó yẹ kí n fi síi, màá fi sí bẹ́ẹ̀. Tí bá fi á, fi sí bẹ́ẹ̀. Màá wá ní etí mi máa lọ bá ẹni tó máa bá mi ṣe, máa bá mi ṣe. Mo, mo ti lu etí ní ẹ̀mẹ́ta. Nígbà tí mo wà ní ilé ìwé, ní ilé ẹ̀kọ́, ní ilé ìwé. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, nígbà tí mo wà ní ilé ibi gíga, mo lu etí. Àwọn ènìyàn dẹ̀ ń máa sọ pé a, ó rẹwà, ó rẹwà. Níbo lọ ti lu? Níbo lọ ti lu etí ẹ bọ́sì. Mo máa júwe fún wọn pé kó lọ lu ń bẹ. So wọ́n máa ń lọ bẹ lọ lu etí, etí wọn. So bẹ́ẹ̀ ni, mo máa ń lu etí mi dáadáadáàdá. Àwọn ẹ̀gbọ́n mi náà, àwọn ẹ̀gbọ́n mi méjì wọ́n máa ń lu etí wọn. Àwọn ọ̀rẹ́ mi náà máa ń lu etí wọn. A ti lu etí wọn rí. So ó ṣe ǹkan tó ṣe, tó tutù bẹ́ẹ̀ bó a ti lu etí wa ni. Bọ̀ ọ̀rẹ́ mi kan báa èwo wà kò kí like kó máa kó mi lu etí torí pé ó sọ pé ó máa dùn. Mo sọ fún pé o máa dùn ẹ́ bọ̀ a, o máa dùn náà bá tí wọ́n bá tọ́jú ẹ dáadáa. Ọ̀rẹ́ mi tí mo jẹ́ tọ́jú tèmi dáadáa. Ó ti, ó ti close padà. Bọ̀ bẹ́ẹ̀ ni mo ti lu etí rí ṣá. Látì mo wà ní kéékèè, nígbà tí mo wà ní kéékèè, màámi bá mi lu etí mi. Kéékèè kọ́ dàgbà tán màá bá mi lu. Látì mo dàgbà náà màámi bá èmí, mo ti mọ̀, àwọn mìíràn mú lu, lu etí mi fún ẹ. Mo lọ lu etí mi fún ẹ. So ìgbà yẹn náà ó sọ wá sọ pé kí n lọ. Ẹ̀gbọ́n mi á pariwo pé a kíló ni kí mo fi lọ lu etí. So lọ́kàn ṣá mo ti lu etí mi rí. Mo dẹ̀ like ẹ́ dáadáa. Ó jẹ́ dẹ̀, ó jẹ́ kí n rẹwà dáadáa, dáadáa síí nígbà tí mo ṣe é. Bọ̀ níìsín mi ò like kí màá lu etí mọ́. Mi ò like kí màá lu etí mọ́. Ṣùgbọ́n mo ti di etí gẹ́ṣẹ́ gan.

Hmm, mo like question. Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Hmm. Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Kò wúlò ná. Mo ti create time fún gbogbo ǹkan. Bí mo bá fẹ́ ṣe fájìì, màá lọ ṣe. Mo ti create time. Mo ti mọ̀ pé àrọ̀ aṣọ, àrọ̀ titi de ọsan, ibi ise ni màá wà, ni màá wà ṣúù. Mo ti create time fún ìgbésẹ̀. Bí a bá ti dé lálẹ́, mo mọ̀ pé màá lọ ṣe fájìì. Weekend, mio kí ń Weekend, mo mọ̀ pé mo kí ń lọ sí ibi iṣẹ́ weekend. So, mo ti mọ̀ pé màá create time fún ara mi ní weekend. Tí mo ma create time fún ara mi ná, pé ìgbésẹ̀ ayé ná, ayé mi fún ní wákàtí, mo mọ̀ pé wákàtí máa create time fún gbogbo ǹkan aṣọ. Kò lè fún mi rára. Ọlọ́run ni mo máa ń bá sọro pé, "À, mi ò lè dáṣẹ́ o, máa ran mí lọ́wọ́." Ó lè máa ran mí lọ́wọ́, màá ṣe ǹkan tó yẹ kí ń ṣe. So, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Mo dè like, ehm, ìgbési ayé mi, mo lè like iṣẹ́ mi ná. So, one thing ní pé te bá ti jẹ́kin bayin soro, te bá ti like iṣẹ́ tí ẹ̀ ń ṣe, kí ẹ dè like ìgbésẹ̀ ayé tí ẹ̀ ń gbé. Ó máa wù ọ́, ó máa align nípa ǹkan tó yẹ kí ẹ ṣe. So, ó gbọdọ̀ máa balance dáadáa, ó gbọdọ̀ máa dọ́gba. Koni máa ní wàhála púpọ̀. But tí ẹ̀ bá like iṣẹ́ tí ẹ̀ ń ṣe, ẹ̀ lẹ like ìgbésẹ̀ ayé náà tí ẹ̀ ń gbé. Ẹ, tí ẹ̀ bá ti like iṣẹ́ tí ẹ̀ ń ṣe, that means pé ẹ̀ like ìgbésẹ̀ ayé tí ẹ̀ ń gbé. So, ó jọ mọ́ ara wọn bẹ́ẹ̀. So, ó ṣe pàtàkì, ṣe pàtàkì gan láti like, láti fẹ́ràn iṣẹ́ tí òun ṣe so that ìgbésẹ̀ ayé ẹ ní lè yọ pàpọ̀. So, kò ní wá stressful, kò de ní wá useless. So, bẹ́ẹ̀ ni. Mo máa ń sọ fún àwọn ènìyàn, tó bá ṣiṣẹ́, make sure pé o like iṣẹ́ yẹn o so that o lè, ìgbésẹ̀ ayé ẹ Tó bá like iṣẹ́ yẹn, o lẹ like ìgbésẹ̀ ayé yẹn. So, o mọ̀ ọ́n so. Tó bá ti like iṣẹ́ ẹ, o máa like ìgbésẹ̀ ayé ẹ ná. So, bẹ́yẹ̀n l'ó ṣe rí. So, èmi báyìí, mo like iṣẹ́ mi. Mo dupẹ́ l'owo Ọlọ́run, to komi yọ̀. Káṣẹ́ òuǹ tà lé ṣe ká dé máa yọ̀. So, tí ìgbésẹ̀ ayé mi naa, mo máa balance. Weekend ma lọ fún spa, ma weekend ma lọ fún spa treatment gbogbo. Mo máa lọ sí ibi iṣẹ́ ná ní, àrọ̀, máa padà lọ́ṣan, láti ọ́ṣan. Mo máa farabalẹ́, relax, màá jẹun. So, bẹ́ẹ̀ ni. Mo like ìgbésẹ̀, bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi. Ẹ ṣe gan. Ẹ ṣe gan.

Ṣé o máa ń wọ ìbòhùn? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbòhùn, but, but kò mo máa ń wọ ìbòhùn sí church, tí bá lọ sí church. Mo máa ń wọ ìbòhùn tí bá fẹ́ gbẹ́dúrà. Rárá, mo mi ò ki fi wọ ìbòhùn tí màá jáde. Mo like máa wọ ìbòhùn ìṣá, máa ń jẹ́ kí ojú mi bú ojú mi fine dáadáa. But mo máa ń wọ ìbòhùn nìkan lọ sí church. Bá, bó ti bá jáde fún, pé yára o, mo máa wọ, mo máa ń wọ ìbòhùn. So ìgbà yẹn ni kò ní máa wọ ìbòhùn. Mo jẹ like kí màá ṣe wọ ìbòhùn náà bó rí ṣe é ṣe, bó ó jẹ́ dẹ́kọọ, ó jí, ẹ́, ọjọ́ kan bá, ọjọ́ kan wá bá ẹ, mo máa ta ìbòhùn sẹ́, màá ta oríṣiríṣi ìbòhùn. Màá le stone sí i, màá le, màá fi iron sí, fi le stone sí. Ṣẹ mọ pe mo sọ fún mi pé mo kọṣẹ́ tailor, màá, ọ̀gá mi kan ló ń bá mi ṣe máa le stone bá yẹn pẹ̀lú iron. So màá fi, mo fi ṣe business. Màá fi, mo máa ń ta ìbòhùn fún àwọn èèyàn. Wọn jẹ́ ẹni àwọn ọ̀rẹ́ oríṣiríṣi tó máa, Muslim ni wọ́n, máa ń wọ ìbòhùn lójoojúmọ́. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe, ṣugbọn tẹ́ fi bí. Máa wọ ìbòhùn lọ sí church dáadáa, dáadáa, dáadáa. Má ti bá lọ sí, excuse me, má tí lọ sí program Monday, máa lọ sí, lọ sí program Tuesday, program Wednesday. A ní Bible study ní, a ní Monday a ní àdúrà, Tuesday Bible study, Wednesday ojo anu, a máa gbàdúrà. Máa fi ìbòhùn, mo sí CAC ni mo ń lọ. Ó yẹ, ó yẹ pàtàkì kí a wọ́ ìbòhùn. But pastor like a máa wọ ìbòhùn wá sí church. Church tí mo lọ sunmọ tiju, pastor kò, bá n láti kò wọ ìbòhùn, bá n láti kò wọ wíìgì. Kò ṣẹ́ à ti wá sí church, a máa gbàdúrà ní oko. But nínú ilé mi láti kéékèèé mi, màá ti máa ń wọ. Mummy àti daddy mi máa ń wọ ìbòhùn fún mi lọ sí church. So màá wọ ìbòhùn. Ẹ ṣe gan. Tẹ́ fi bí. Mo máa ń wọ ìbòhùn dáadáa, dáadáa, dáadáa. Lẹyìn ti n ba gbàdúrà? Mo máa ń wọ ìbòhùn. Mo máa ń wọ ìbòhùn dáadáa. Mo lè máa ń wọ lọ sí church, ehm, school náà. Bá ti wọ school fellowship, màá máa ṣe fellowship lọ́jọ́ Friday. So màá ti máa fi, màá ti máa fi ìbòhùn sínú bag mi. Nígbà fellowship, màá wọ̀, máa ṣe fellowship ní school. Bá ti bá fẹ́ lead ní ìjọ yẹn, bá ti bá fẹ́ kọrin worship and praise, màá ṣe é. So bẹ́ẹ̀ ni, màá wọ ìbòhùn. Ẹ ṣe gan. Tẹ́ fi bíi. Mo le máa wọ ìbòhùn náà nínú ilé. Bá ti bá ti fẹ́ ṣe irun mi ti, bá ti, tún dẹ́, bá ti lọ sí ọ̀dọ̀ yi hairdresser ṣá. Eni to ma bámi se irun, màá, màá wọ ìbòhùn lọ síbẹ̀. Mo máa ń bá mi ṣe irun. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe.

Èso wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn èso oríṣiríṣi. Mo fẹ́ràn àgbálùmọ́, hmm. Ngbà ta kékeré, hmm. A máa ń dúró de àgbálùmọ́ kan, máa tún àgbálùmọ́ sísinu, máa ti pọ́n. Mo like àgbálùmọ́ dáadáa. Gaama mi, bàtà máa ń bọ́ láti e-e-e ko. Mo máa ra, màá wá ní ìmọ̀ oríṣiríṣi wá fún wa. Mo dẹ̀ like ọsàn náà, mo like máa mú ọsàn. Mo dẹ̀ like wọ́támẹlọ̀n náà, mo like wọ́támẹlọ̀n dáadáa. Mo dẹ̀ like o-orange, mo like tangerine, mo like pọ̀pọ́, mo like carrot, mo like, um, apple, mo like pọ̀pọ́. So, mo like oríṣiríṣi èso. Oríṣiríṣi, oríṣiríṣi èso ni mo like. Oríṣiríṣi, oríṣiríṣi èso ni mo like. Mo fẹ́ràn àgbálùmọ́ jù. Àgbálùmọ́ dùn dáadáa. Mo fẹ́ràn àgbálùmọ́ dáadáa. Mo fẹ́ràn àgbálùmọ́ gan-an ni. Àgbálùmọ́ ni mo fẹ́ràn jù. So, tí bá tí a, tí n bá ti ra àgbálùmọ́, máa fi, máa fi seedu ẹm, ekwe máa fi sílẹ̀. Máa yí mi, máa mú ọsàn láti fẹ́ lọ ra ọsàn báyìí. Ní mọ́là tí máa bá ra ọsàn dáadáa, máa ra ọsàn láti mi náà. Mo like èso, àwọn, gbogbo àwọn èso. Èso tí a fẹ́, mo fẹ́ràn jù ni àgbálùmọ́ àti orange pẹ̀lú apple, pineapple, watermelon, dòdò. Mo fẹ́ràn dòdò náà. Mo fẹ́ràn dòdò. Mo fẹ́ràn àgbálùmọ́ dáadáa. Àgbálùmọ́ ni mo fẹ́ràn jù. Àgbálùmọ́ ni mo fẹ́ràn jù. Àgbálùmọ́, watermelon, ọsàn àti mo dé fẹ́, mo dé fẹ́ràn pọ̀pọ́ náà, pọ̀pọ́ máa. Mo fẹ́ràn pọ̀pọ́. Mo fẹ́ràn apple, green apple. Mo dé fẹ́ràn mango. Ah! Ngbà ta wá ní ìṣkú. Wọ́n jẹ mango gan. Ma sì burú, máa lọ ra mango èmi ati awọ́n rẹ́ mi. Wọ́n ń jẹ́, màá ń sté, wọ́n máa sté in aṣọ wa. Bàtà wá le mú ọlọ́pàá kí ó tẹ́ aṣọ yìí sté ńbẹ̀ yìí. Mo ní mo pé mango láti lọ jẹ́, ó fi lọ, láti lọ sté in aṣọ wa. So, èso tí mo fẹ́ràn jù ni àgbálùmọ́, ọsàn, mango, banana, ewé, um, mo fẹ́ràn cucumber. Mo dé fẹ́ràn carrot náà. Mo fẹ́ràn oríṣiríṣi, oríṣiríṣi. Mo fẹ́ràn pọ̀pọ́ náà. Mo ní gbogbo ẹ náà. Àgbálùmọ́ ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àgbálùmọ́ gidi gan. Bá ti di àgbálùmọ́ bai, màá mímọ́, máa ń balé. So, mo fẹ́ràn àgbálùmọ́ jù. Àgbálùmọ́ ni mo fẹ́ràn jù. Mo ní gbogbo èso. Àgbálùmọ́ ni mo fẹ́ràn jù.

Àwọn app wo ni o máa ń lò jù? Máa ń lò app, app tí mo máa ń lò jù ni, nísinyì ni Snapchat. Mo máa ń lò TikTok. Náà, mo máa ń lò WhatsApp. Tẹ́lẹ̀ mo fẹ́ràn Instagram jù, bó ní sínú mi kì í fi bẹ́ẹ̀ lò Instagram. But àwọn app tí mo máa ń lò jù ni yẹn. Èmi kì í fi bẹ́ẹ̀ lò Facebook. Mi ò like Facebook, mi ò like Twitter. Mi ò like irú àwọn app yẹn. But Instagram, WhatsApp, TikTok, Snapchat, mo like ẹ da, da, da, da. Àwọn ni mo máa ń lò jù. Excuse me. Mo ń kọ́ṣẹ́ o, ẹ má bínú. Mo máa, máa ya picture, picture oríṣìíríṣìí, màá post e ní WhatsApp, gbogbo àwọn èèyàn máa comment. Màá post e lórí Snapchat, wọ́n máa comment. Instagram náà, màá post e. So mo ṣe máa ń ṣe ni yẹn. Àwọn app tí mo máa ń lò nìyẹn, ṣé nǹkan tẹ fé béére? Instagram, WhatsApp, Snapchat, TikTok, àwọn app bẹ́ẹ̀ ni mo máa ń lò jù. TikTok mo máa, mo máa fi ń polówó. Business mi. Pé mo maá ń rán aṣọ o, màá polówó rẹ̀, màá ṣe video e, màá polówó e lórí TikTok. Snapchat mó kan máa ya ara mi síbẹ̀, máa fi, máa fi, máa stick, màá ya picture fún ra mi, màá jẹ́ post e. Gbogbo àwọn ara ilé máa comment. WhatsApp náà, mo ní WhatsApp business, mo dẹ̀ ní nọ́mà WhatsApp. WhatsApp business ni kí n tún máa máa video film bá àwọn client mi sọ̀rọ̀. Nọ́mà WhatsApp ni òre ábi atí ébì, mo máa fi ń, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ. So bẹ́ẹ̀ ni ẹ n ó ṣe rí i. Mo dẹ̀ máa ń polówó, máa ya polówó aṣọ mi náà lórí Instagram. Oríṣìíríṣìí celebrity le máa rí lórí Instagram. Oríṣìíríṣìí wọn wọ́n máa ṣe photo shoot, máa ṣe oríṣìíríṣìí lórí Instagram. Snapchat, màá máa wo nǹkan tó ń ṣe ní lójoojúmọ́, levery day. Màá rí i lórí Snapchat. Bí life wá ṣe lọ́, ó ṣe jí, bó ṣe sùn, bó ṣe, bó ṣe jáde, wàá rí i lórí Snapchat. WhatsApp, mo màá fi ń bá àwọn ẹbí mi sọ̀rọ̀. Àwọn ẹbí mi dẹ̀ ti travel o, àwọn ọ̀rẹ́ mi, àwọn egbọ́n mi, màá fi máa bá wọn sọ̀rọ̀. So bí mo ṣe máa ń ṣe ni yẹn. Snapchat máa kan máa wo oríṣìíríṣìí àwọn èèyàn. Mo máa máa send, màá màá add wọn màá add mi náà. Wọ́n máa add mi èmi náà, màá màá add wọn. Bó ṣe máa ṣe ni yẹn. Mo dẹ̀, Instagram náà, mo máa post business mi sí òrì Instagram. So bí mo ṣe máa ṣe ni yẹn. Tí n bá ti wá post e tán, máa wa lọ̀ máa wo oríṣìíríṣìí nǹkan. Mo dẹ̀ máa wo YouTube náà. YouTube oríṣìíríṣìí nǹkan, t'o bá fẹ́ kọ́ oríṣìíríṣìí nǹkan, makeup o, irun o, aṣọ o, gbogbo e o wa n bẹ̀. Màá kọ́ oríṣìíríṣìí nǹkan, mo màá kàwé, mo màá kọ̀wé níbẹ̀. Màá kàwé, màá mú ìwé mi, màá, wa màá, wo YouTube. Mo dẹ̀ máa wo fíìmù gan lórí YouTube. Oríṣìíríṣìí fíìmù ló wà níbẹ̀. Màá wò ó. So màá wo Yorùbá fíìmù, mo màá wo Yorùbá fíìmù dáadáa lórí, lórí YouTube. So àwọn app tí mo máa ń lò jù ni yẹn. Ṣé gum tẹ fi béére?

Báwo ni o ṣe máa bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, ti ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́. Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mọ́ máa ń bá wọn ṣiṣẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Tí bá ti ṣe, àti mo iṣe tán ṣe, so gbogbo wa máa, máa, máa kó ara wa papọ̀, a máa jọ ṣiṣẹ́. So dá kò ní sí ìjà ọ́, gbé gẹ irú-du-du. Ko je sí irú-du-du, kò sí ìjà. A máa jọ ṣiṣẹ́. Bá ti ṣiṣẹ́ tán, a máa ṣi-- a máa lọ, a máa lọ submit ẹ fún ọ̀gá wa. Ọ̀gá a máa ṣiṣẹ́ wa dáadáa dáadáa. Nígbà tí máa dá, wọ́n á kó wa ṣiṣẹ́ wa tán. A máa lọ, a máa fò nípa way forward. A máa lọ, a máa lọ, a má wa lọ jẹun. Ìgbà mí, ìgbà mí máa mú oúnjẹ wá. Ìgbà mí, àwọn mi máa lọ ra oúnjẹ. Bi won ṣe má ṣe nìyẹn. Tí a bá ti dé níbi iṣẹ́ náà, àmakọ́kọ́, gbogbo wa máa kọ́kọ́ gbàdúrà papọ̀ ká tó bẹ̀rẹ̀ iṣẹ́. Nkan akoko tí a máa ṣe nìyẹn. A máa jọ gbàdúrà papọ̀. Bí a bá ti wa gbàdúrà papọ̀, gbogbo wa máa wa lọ, oníkálukú, máa lọ sí bless, bless, bless me. Oníkálukú máa lọ sí ibi iṣẹ́ wa. So ba ṣe máa ṣe nìyẹn? Tí a bá ti wá, Monday, Monday, oni iṣẹ́ tí a máa ṣe ní Monday, a máa ní shift, oríṣiríṣi shift. Ìgbà mí àwọn ọkọ̀ shift wọn á la wọ̀. Ìgbà mí àwọn ọkọ̀ dáa lé. So a máa ń ní shift. Ìgbà mí máa ń ní shift lálẹ́, màá ní shift ní arọ̀. So it depends. So a ti máa ti máa, a ti máa jọ mọ nkan tí a fẹ́ ṣe. So ọ̀gá máa, ọ̀gá máa ṣò fún wa pé báyi báyi ni a máa ṣe ní Monday. Báyi báyi ni o máa ṣe ní Tuesday. Báyi báyi ni o ṣe máa ṣe ní Wednesday. Báyi báyi ni o ṣe máa ṣe ní Thursday. Báyi ni o ṣe máa ṣe ní Friday. Báyi ni o ṣe máa ṣe ní Saturday. So bá ṣe máa ṣe nìyẹn. Tí a bá ti wa ṣe tán, a máa lọ sí, a máa, a máa lọ, tí a bá ti kọ́kọ́ dé, a máa kó orúkọ wa pé, "à, àwa ti dé o." A máa sign sí. But tí o bá sign, wọ́n ní kó orúkọ ẹ ya sọ as. Wọ́n ní mọ̀ pé wà á ní ìjo bai ìjọ bai. Nígbà pé ki ṣe ojojumọ́ ni ọ̀gá wa máa ń wà ní ibi iṣẹ́. Bá ti wá dé ibi iṣẹ́ tán, a máa wá, a máa, bá ti gbàdúrà tán, oníkálukú máa bẹ̀rẹ̀ iṣẹ́. Bá di àárọ̀ ni iṣẹ́ wa máa bẹ̀rẹ̀. A n-- so a máa máa lọ, a máa lọ lọ́sàn-án. Tí wọ́n bá ti wá di ọ̀sán, a máa lọ. Àwọn tó máa ń, tó wá, tó wá ní shift lálẹ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dé. Ṣẹo awọ́n náà máa ń kó attendance book. Nínú attendance máa kó orúkọ wọn sẹibe, won máa sign síbẹ̀. Ọ̀gá máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn náà. Bá ti wá bẹ̀rẹ̀ iṣẹ́, tí wọ́n bá ti wá di Monday, ọ̀gá máa, ọ̀gá máa wá, máa analyze gbogbo nǹkan tí a ti ṣe láti, Monday títí dé Friday. Ma analyze gbogbo ẹ. Ma sọ fún wa ibi tí a ti, àti nǹkan tí a pé kí ẹ ká ṣe mọ́ àti nǹkan tí ẹ ká ṣe. So bẹ́ẹ̀ ni àwọn mi ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ẹni, ẹgbẹ́ ẹlẹgbẹ́ ṣiṣẹ́, iṣẹ́ ṣiṣẹ́. À kí fi bẹ́ẹ̀ ja púpọ̀. Tí a fẹ́ tẹ́ti, ẹ dúró wá, wà á máa pè pé, "à, lọ gbajá báyi báyi báyi báyi, nǹkan báyi báyi ló ṣe o. Mo láì ṣe nǹkan tó ṣe ní ìjọ yẹn. Mo láì ṣe nǹkan tó ṣe báyi báyi báyi." So a je máa bẹ̀ra wa. Nígbà tí ó ti tán, oníkálukú máa lọlé. So bí wọn ṣe máa ń ṣe ní, bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ nìyẹn. Ẹ ṣe gan.

Báwo ni o máa ń gba owó ní àhó lọ́wọ́ owó àwọn ènìyàn? À, mo kì í fi àgídí gba owó lọ́wọ́ àwọn ènìyàn. Mo máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n fẹ́ fún mi lówó, wọ́n máa fún mi lówó. Bí mo bá nídìí owó, Las bọọn ni mi so tin bá nídìí Òun ni téyìn. Òun ló bá àwọn ẹ̀gbọ́n mi, wọ́n máa, wọ́n máa fún mi lówó. So bẹ́ẹ̀ ni. Mo máa ń nílò owó náà, màá lọ bá ṣiṣẹ́, mo ní kí n máa gba owó. So wọ́n á fi fún mi ní salary mi, wọ́n máa fún mi salary mi. Bí mo bá ti rán aṣọ fún àwọn ènìyàn, màá polówó ti bí mo ṣe bá ẹ̀ ni mo ṣe máa ń gba owó lọ́wọ́ ènìyàn. Bí mo bá ti polówó business mi, màá rán aṣọ. Bí mo bá ti rán aṣọ fún àwọn ènìyàn, bí mo bá ti rán aṣọ fún wọn, wọ́n máa fún mi lówó. Mo ní customer oríṣìíríṣìí. Bí wọ́n bá ti wá, màá rán aṣọ, wọ́n máa fún mi, wọ́n máa fún mi lówó. Tó bá ti ran tán, so bí wọ́n bá ti, bá ti, òh, mo máa sọ fún wọn pé iye báaí báí ni style yìí ò. Wọ́n dẹ̀ máa san-an. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn. Máa rán aṣọ fún ọkùnrin, máa rán aṣọ fún obìnrin. So wọ́n máa wá wí, "À, style báí mo fẹ́ rà rẹ." So mo máa yọ fún wọn, ó dẹ̀ máa, ó dẹ̀ máa pa ókè, ó dẹ̀ máa sọ pé ókè. So bẹ́ẹ̀ aṣọ báí ni mo ṣe máa ń gbowó lọ́wọ́, gba owó àwọn ènìyàn nìyẹn. So wọ́n á ti, mo dẹ̀ máa fi owó yẹn ṣe, máa tún fi rà nǹkan. Sori business mi, ná business mi máa le gbòòrò, màá gbòòrò, màá gbòòrò sí i. Láti ṣe àjọ́ náà, màá gbowó àjọ mi. Máa fi, máa fi kun business mi. So bẹ́ẹ̀ mo ṣe máa ń ṣe nìyẹn. Tí mo bá ti wá gbowó tán, mo ti gbowó tán, but business mi mọ, máa mọ̀ pé customer máa fún mi lówó. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gbowó àwọn ènìyàn nìyẹn. Màá post ẹ lórí Instagram, post ẹ lórí WhatsApp. Wọ́n dẹ̀ máa rà, wọ́n dẹ̀ máa fún mi lówó. Sé iye báí báí ló jẹ́ ọ, iye báí báí ló jẹ́ ọ. Wọ́n dẹ̀ máa fún mi lówó ẹ̀. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gbowó àwọn ènìyàn nìyẹn. Bí mo bá ti fẹ́ ṣe, bí mo ti fẹ́ rán, ó ní style oríṣìíríṣìí ni mo máa ń rán. Ó dìpéňdì lórí style tó fẹ́ rán. Price oríṣìíríṣìí ló wà ńbẹ̀. So tí mo bá ti gbọ́ ṣé, "Ọ̀ báí ẹ̀pà dá" pé ó fẹ́ ra aṣọ ẹ̀pà dá, ó ní ìní irú tó máa fi sọ fún ẹ pé ó jẹ́. Wọ́n dẹ̀ máa sọ̀ún ẹ̀. Bí wọ́n bá fẹ́ rán aṣọ senator nìkan, senator màá ti ra. Ó ní iye tó máa rán aṣọ senator. Wọ́n dẹ̀ máa sọ fún wọn pé mo jẹ́ máa gbowó, gbowó mi. Mo ni máa gbowó wọn. So bí mo ṣe má ń gbowó nìyẹn, ó dẹ̀ ń ní aṣọ, àn, two piece náà, wọ́n fẹ́ rán. So mo máa pè ẹ́ iye báí báí, mo ní gbó lọ́wọ́ wọn. Bí wọ́n bá fẹ́ rán aṣọ ìró àti bùbá náà fún wọn, màá gbó wó. Bí wọ́n bá fẹ́ rán aṣọ gown náà, màá gbó lọ́wọ́ wọn. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gbowó àwọn ènìyàn nìyẹn. Bí wọ́n bá fẹ́, ó gbowó lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi náà ma lọ bá wọn pé, "À, ẹ̀gbọ́n mi ẹ fún mi lówó." Wọ́n sì máa ń fún mi lówó. Tó bá, tó bá fi ní, wọ́n máa ní pé, "À, owó pọ̀ lọ́mú, èmi ni fún ẹ báí, èmi ni fún ẹ báí." So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń, ọkọ mi náà máa ń fún mi lówó dáadáa. Mo máa wí pé oríṣìíríṣìí nǹkan ni mo fẹ́ rà yìí. Mo fẹ́ lọ ṣe irun mi fẹ́ ṣe, wọ́n máa ń fún mi lówó. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gbowó àwọn ènìyàn nìyẹn. Ẹ ṣe van te fi bèèrè. Ẹ ṣe.

Ṣé o máa ń fi ipara sara? Bẹ́ni mó máa ń fi ipara sara náà, máa fi ipara sara. Inu awẹ̀ láwa, tí dadi mi ba wa kan ilekun máa dídè, máa lọ fẹ́nu mi, máa lọ gbádùra. Máa gbádùn wa, gbádùn wa, tún máa wẹ̀ pẹ̀lú kàinkàin atí óṣẹ. Máa wá para mi. Máa ti wá para, máa wá, ẹ́, kí ó tó wá para tán. Wá para mi dáadáa, máa lọ síbí ṣẹ. Máa ti wá dé láti bí ṣẹ alẹ́. Máa ti bẹ̀rẹ̀ lálẹ́. Máa ti bẹ̀rẹ̀ lálẹ́. Máa wá para, máa wá para again. So mo ṣe máa ń ṣe ni? But alẹ́ ni mo máa ń para jù, toripé ooru ti pọ̀ ju ní Nigeria eyìn náà mò. Oru bẹ́, so tí oru bá mú mi ò kí para láárọ̀, máa kọ wẹ̀, máa kọ lọ síbí ṣẹ. A dè wọṣọ lọ síbí ṣẹ, but alẹ́, ọ̀tútù máa ń mú, so máa para. Máa para mi, máa ń lo face cream, mo máa ń lo face para, mo máa ń lo body pa- prepare. Oríṣìíríṣìí ìpara ni mo máa ń lo, so that skin mi lè jáde dáadáa, dáadáa. So mo máa ń para ojoojúmọ́, ẹ ṣe gan. Ẹ fi béè. But alẹ́ ni mo máa ń para jù. Ẹ̀gbọn mi na máa ń para. Ó máa rán mi létí pé kí n para, òun na máa ń para. Ti bá gbagbe ibi láti tẹ ki mi ò para, bá lọ sí church náà, mo máa ń mú un gbọdọ̀ para, so mo máa ń para, para tí n bá lọ sí church. So bẹ́ẹ̀yen ni mo ṣe máa ń ṣe. Ah, good. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Mo dẹ máa-- tí báti wá para tán, máa, máa, orú mama, orú mama jáde, like ma máa smell nice. Mo yẹn máa mọ̀ pé ah, irú ìpara olòlu, irú ìpara, máa sọ fún pé ìpara báyìí báyìí ni mo máa ń lò ń jẹ kí I don kóla kóla. Mummy mi na nígbá ti wá kí n máa fi epo para, tí wọ́n bá ti síra fún wa, wọ́n máa síra fún wa. Máa fi epo para wa, wọ́n á, màá máa don kóla kóla báyìí. Àwọn ènìyàn náà máa mọ̀ wá pé àwọn omo yí don kóla kóla. Wọ́n máa don kóla kóla báyìí. Mum wáa bá ti fi epo para wa, pé kí wọ́n máa síra fún wa, tí wọ́n bá ti wá síra fún wa, máa fi epo pupa gbó ara wa. A máa ń lo oríṣìíríṣìí nǹkan para ara ṣá. Bọ̀ ní sì í ni mo máa ń lo. Mo ní cream tí mo máa ń lo fi para. Ti ba wá para tán. Ya. Ó ti para bẹ́ẹ̀yẹn, so bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Ẹ ṣe gan. Ẹ fi béè. So mo máa ń para, bọ̀ kó í ṣe lójoojúmọ́. Alẹ́, torípé oru Nigeria, hm, oru ti pọ̀ ju. Wọ́n ń para tí kò bá ṣówò ni mo máa ń para. Ẹbí mi ò like oru rárá. Mo mọ̀ pé tí wọ́n bá, tí oru bá wá ṣotùú, kí ó bá para again, oru yẹn máa tú. Wọ́n a jẹ́ kí ó po ṣí. So mo ṣe lójoojúmọ́ ni mo máa ń para. Alẹ́ ni mo máa ń para jù. Nígbà ọ̀tútù máa ń wá nigbayẹn. So, bi mo ṣe máa ń para nìyẹn. Ẹ ṣe gan. Ẹ fi béè. Ẹ ṣe gidi gan.

Ṣé o fẹ́ràn kíkọrin? Haaa, mo fẹ́ràn kíkọrin o. Bí mo bá tí ń gbádura laarọ̀, èmi mo máa ń kọrin. Tí bá ti, tí bá ti fẹ́, tí bá ti fẹ́, bá ti, tí bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ sẹ́, mo láì kí máa kọrin wípé ọpẹ́ àti ìyì ni Ọluwa ní'fẹjù. Mo máa ń kọrin oríṣìíríṣìí. Bá máa kọrin oríṣìíríṣìí, oríṣìíríṣìí Christian. A gbe ọ̀ga, ìwọ ni messiah. Ẹ jẹ́ kí kọrin fún yin A gbe ọ̀ga, íwọ lọ́ba. Ọlọ́run tó la gbára, eh. Oṣubà ẹ máa re oo, eh, eh, eh. Oṣubà ẹ máa re o, eh. A jẹ́ kọ́run, kópa o, kópa kóro ko yi o. Oṣubà ẹ máa rí o, eh, eh, eh. Oṣubà ẹ máa rí o, eh. Ọlọ́run ni mo máa ń kọrin jù jù fún. Níbo ní'fẹ́ ọ̀na gbo, ṣùgbọ́n mo láì kí máa kọrin, gàn inù mi máa ń dùn, tí bá ń kọrin. Àì le yí padà. Why? You can never fail, eh. Àì le yí padà. Why? You can never fail. Ma dùn báa kọjá, l'áyín ọ̀pọ̀ ènìyàn. Ma kọjá láàárin o, l'áyí á. Ma dùn báa kọjá, l'áyín ọ̀pọ̀ ènìyàn. Ma kọjá láàárin o, l'áyín á. Ma kọjá mi Olùgbálà, eh. Wọ àdúrà mi. Bá ti wọ bà pẹ̀lú mi mọ, má ṣe kó já mi. Jésù Olúwa, Jésù, Jésù. Mò dárí dí, tóbi tó. Bá ti wọ bà pẹ̀lú mi mọ, má ṣe kó já mi. Gbó o, àwọn angẹ́lì ti ń kọrin. Gbó o, àwọn angẹ́lì ti ń kọrin. Wọ́n ń kọrin ògoògo o. Wọ́n ń kọrin ẹyẹẹ́yẹ́. Wọ́n ń kọrin ògoògo o. Wọ́n ń kọrin ẹyẹẹ́yẹ́. Gbó o, àwọn angẹ́lì ti ń kọrin. Ẹ ṣé, Jésù, tẹ fi fẹ́ra dá mi sí. Pọ̀lọ̀pọ̀ lọ̀ ti kú o. Tí ìwọ ti fi lẹ búra, àh bàbá. Olúwa láànú rẹ̀, tó lúgbàlá dá mi sí. Ògo yìnyàn ńlá, tó yẹ ọ́ Messiah. Baba o, o. Eh, ilẹ̀ bẹ̀. Baba aláàánú mi. Baba o, o. Eh, ilẹ̀ bẹ̀. So mo láì kí máa kọrin. Mo rò pé ń gbádùn oyin mi báyìí o. Mo láì kí máa kọrin o. Mo rò pé kí ń kọrin báyìí. Inù mi máa ń dùn, àyọ́ mi máa ń kún. Especially fún Ọlọ́run. Mo láì kí máa kọrin fún Ọlọ́run dáadáa. Mo láì kí máa kọrin Christian nìkan o. Baba o, o. Eh, ilẹ̀ bẹ̀. Baba aláàánú mi. Baba o, o. Eh, ilẹ̀ bẹ̀. So mo fẹ́ràn kí n máa kọrin. Mo fẹ́ràn rẹ̀. Gán ni kí n máa kọrin. Mo fẹ́ràn rẹ̀ kí n máa kọrin dáadáa, dáadáa. Ẹ ṣe gán, tè ẹ fi bẹ̀.